Báwo ni o ṣe ma ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe rẹ? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ àwọn iṣẹ́ tí a gbọ́dọ̀ mú ní ọ̀kúkúndùn. Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ àwọn iṣẹ́ tí a gbọ́dọ̀ ṣe ní àárọ̀, ọ̀sán tàbí ní àṣálẹ́. A lè ṣe àwọn ètò iṣẹ́ yìí nípasẹ̀ ká ṣe jáfáfá ní ẹnu iṣẹ́. A lè ṣe ìwádìí ní orí ẹ̀rọ ayélujára tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní research. Tí a bá ṣe eléyìí tán, a lè wádìí gbogbo àwọn nǹkan ta fẹ́ ṣe ní fínifíní. Nípasẹ̀ eléyìí, a ó lè ṣètò wọn dáadára, a ó sì gbéra ṣe gbogbo àwọn tó yẹ ká ṣe pẹ̀lú àṣeyọrí. Nípasẹ̀ ìdí èyí, ó dára kí a máa ṣètò àwọn iṣẹ́ tí a fẹ́ ṣe tí a ò bá sì ní agbára àti ṣe. A lè gbé fún àwọn ẹlòmíràn tí wọn ó bá wá ṣe ní ọ̀nà tó dára àti ní ọ̀nà tó péye jùlọ.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara rẹ nígbà tí o bá fẹ́ sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo aṣọ ìbora fi bo ara mi nígbà tí mo bá fẹ́ sùn. Oríṣìíríṣìí àwọn nǹkan ọ̀ún ni a máa ń ṣe kí a tó sùn èyí tí àwọn olóyìnbo pè ní sleeping culture. Oríṣìíríṣìí àwọn nǹkan ni a lè kọ́kọ́ ṣe kí a tó sùn. Àwọn mìíràn máa ń fẹ́ràn láti ka ìwé kí wọ́n tó sùn. Àwọn ẹlòmíràn máa ń fẹ́ràn láti jẹun kí wọ́n tó sùn. Àwọn ẹlòmíràn sì máa ń fẹ́ràn láti wo ẹ̀rọ amóhùnmáwòrán kí wọ́n tó sùn. Àwọn ẹlòmíràn tún máa ń fẹ́ràn láti wo ẹ̀rọ alágbèéká wọn kí wọ́n tó sùn. Oríṣìíríṣìí àwọn nǹkan ni a lè ṣe kí a tó sùn. Àwọn ẹlòmíràn sì fẹ́ràn kí wọ́n máa da aṣọ ìbora kí wọ́n tó sùn. Nítorí ìdí èyí, gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó dára láti máa ṣe kí a tó sùn èyí tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní sleeping culture. Mo fẹ́ràn kí n máa wo ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ alágbèéká mi kí n tó sùn dáradára.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ rẹ? Oríṣiríṣi àwọn ohun èlò ló wà tí a máa ń lò ní ibi iṣẹ́, àmọ́ ó ní fi ṣe irú iṣẹ́ tí ènìyàn bá ń ṣe, nítorí wípé oríṣiríṣi ẹ̀rọ ló wà tí a máa fi ń ṣiṣẹ́. Àwọn tí ó ń ṣe iṣẹ́ olùkọ̀wé, wọn a máa lo báìrò àti ìwé láti fi ṣiṣẹ́. Àwọn tó ń ṣe iṣẹ́ ọkọ̀, wọn a máa lo àwọn ẹ̀rọ lórísìíríṣi fi ṣe iṣẹ́. Àwọn tó ń ṣiṣẹ́ ní orí ẹ̀rọ ayélujára, a máa lo oríṣiríṣi ẹ̀rọ bí ẹ̀rọ alágbèéká, ẹ̀rọ ayárabíàṣá àti ẹ̀rọ tí àwọn elẹ́yìnbo ń pè ní príntà. Oríṣiríṣi àwọn ẹ̀rọ ni ó wà tó ṣe pàtàkì jùlọ tí a lè fi ṣe àwọn iṣẹ́ wa. Àmọ́, pàápàá jùlọ àwọn ẹ̀rọ yìí ó gbọdọ̀ nílò àmójútó, nítorí wípé tí wọ́n bá bàjẹ́ kí a sì tètè tún wọn ṣe kí ó má bà dáa iṣẹ́ wa dúró. Oríṣiríṣi ẹ̀rọ ló ṣe pàtàkì, ló ṣe kókó tí àwọn ènìyàn máa ń lò ní ibi iṣẹ́ wọn àti ní ilé iṣẹ́ wọn.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, irungbọ̀n jẹ́ nǹkan tí àwọn ọkùnrin fi máa ń ṣe ẹ̀ṣọ́. Àwọn ọkùnrin sì máa ń gbé irungbọ̀n wọn àti irun orí wọn lọ sí ilé tí a ti máa ń gé irun. Tán n bá sì ti dé ibẹ̀ tán, wọ́n á sì gé irun yìí ní ọ̀nà tó dára àti ní ọ̀nà tí ó yanjú. Wọ́n á sì tún fi òróró pa á àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó lè jẹ́ kí irun náà kí ó gúnrégé. Àwọn irun yìí ó jẹ́ ohun tí a ṣe máa ń fi ṣe àmúyangàn ní àwùjọ tí a bá ṣe é lọ́nà tó yanjú, ní ọ̀nà tó dára àti ní ọ̀nà tó gúnrégé. Irungbọ̀n àti irun orí ó jẹ́ nǹkan tí àwọn ọkùnrin fi máa ń ṣe ẹ̀ṣọ́ yálà bí a bá ń lọ sí ibìkan àbí tí a bá fẹ́ ya fọ́tò. Àwọn obìnrin a máa wọ ẹ̀wù àti ẹ̀ṣọ́ sí ọrùn, ọwọ́ àti ẹsẹ̀. Àmọ́ àwọn ọkùnrin wọn a máa tọ́jú irun wọn àti irungbọ̀n wọn kán fi ṣe ẹ̀ṣọ́ lóríṣiríṣi ọ̀nà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ní ilẹ̀ Yorùbá, ọjà jẹ́ ibi tí a ti máa ń tà àti tí a ti máa ń ra oríṣiríṣi nǹkan. A máa ń ra oúnjẹ, a máa ń ra aṣọ, a sì tún máa ń ra bàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọjà. Nítorí ìdí èyí, àwọn ènìyàn máa ń lọ sí ọjà ní òpin ọ̀sẹ̀ tàbí ní òpin oṣù. Nítorí èyí, ọjà jẹ́ ibi tó dára ní àti máa lọ. Oríṣiríṣi ìdí ni àwọn ènìyàn ṣe máa ń lọ sí ọjà láti lọ ra ohunkóhun èyí tí wọ́n bá nílò. Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ọjà láti lọ ra oúnjẹ tàbí bàtà tàbí nǹkan mìíràn tí a máa ń lò sí ara wa. Oríṣiríṣi ìdí ni àwọn ènìyàn le ṣe lọ sí ọjà. Mo sì máa ń lọ sí ọjà nígbà tí mo bá fẹ́ ra aṣọ, oúnjẹ, bàtà tàbí otí ẹlẹ́rìndòdò tí àwọn olóyìnbo ń pè ní juice. Ó dára láti máa lọ sí ọjà nígbà mìíràn láti lọ wo gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ọjà. Àwọn oríṣiríṣi ibi ló sì tún wà ní ọjà. A ní ọjà ibi tí a ti ń ta oúnjẹ àbí tí a ti ń ta ẹran, àbí ọjà ibi tí a ti ń ta epo, aṣọ, àlùbọ́sà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A sì tún máa ń ta omi náà ní ọjà. Omi tútù àbí omi tó gbóná. Oríṣiríṣi nǹkan ni ó wà ní ọjà ní èyí tí a bá fẹ́ ní owó tí ò gunni lápá.

Irú fóònù alágbèéká wo ni o ń lò? Oríṣiríṣi àwọn fóònù alágbèéká ni ó wà ní ayé òde òní. Nígbàtí fóònù alágbèéká kọ́kọ́ wọ orílè-èdè Nàìjíríà, owó rẹ̀ pọ̀, ó sì tún ní àwọn ènìyàn tí ó máa ń lò. Àmọ́ ní ayé òde òní, fóònù alágbèéká ó ti di tajatẹrun. Gbogbo ènìyàn ló ń lo fóònù ní ayé òde òní. Oríṣiríṣi fóònù ló sì wà. Àwọn kan wà tí a ń pè ní Tecno, àwọn kan wà tí a ń pè ní Infinix, àwọn kan wà tí a ń pè ní Itel, àwọn kan wà tí a ń pè ní Samsung, àwọn kan sì tún wà tí a ń pè ní iPhone. Oríṣiríṣi èyí tó bá wù yàn ni ènìyàn máa lọ rà. Àmọ́ gẹ́gẹ́ bí ẹnìkan, èmi sì fẹ́ràn èyí tí à ń pè ní Infinix àti Tecno. Nítorí wípé ó yára láti rà, owó rẹ̀ kò sì pọ̀ jù. A sì tún lè lò ní gbogbo ọ̀nà èyí tó bá wù wá. A lè fi ya fọ́tò, a lè fi pe ènìyàn, a lè fi ṣe èyí tí wọ́n ń pè ní chat, a sì lè fi ṣe gbogbo ǹnkan. A lè fi kàwé, a lè fi gbọ́ orin, a lè fi wo eré móhùnmáwòrán, a lè fi gbọ́ rédíò, a lè fi ṣe ohunkóhun èyí tó bá wù wá. Ó dára láti máa lo fóònù alágbèéká ní ayé òde òní, nítorí wípé kò sí ohun kan tí a ò lè fi ṣe ní gbogbo ọ̀nà, ni ó ti dára kí a máa lo fóònù ẹ̀rọ alágbèéká ní ayé òde òní.

Ibo ni o fẹ́ràn láti lọ máa ṣe ìsinmi? Àbí ibo ni o fẹ́ lọ láti lọ sinmi ní ọjọ́ iwájú? Àbí àwọn ìlú wo ni o fẹ́ràn láti lọ láti lọ sinmi tí àwọn elẹ́yìnbo máa ń pè ní vacation? Oríṣìíríṣìí ìlú ló wà, oríṣìíríṣìí ibi sì ni a lè lọ láti lọ sinmi. Mo fẹ́ràn láti lọ sí òkè òkun láti lọ sinmi, pàápàá jùlọ àwọn ìlú tí a lè rí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ní ayé àtijọ́ wò tàbí àwọn nǹkan tí ó ṣì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Irú àwọn ìlú báyìí ó dára kí ènìyàn máa lọ síbẹ̀ láti lọ wo gbogbo nǹkan èyí tí ó ti ṣẹlẹ̀ ní ayé àtijọ́. Àwọn ìlú bí Egypt, àwọn ìlú bí London, àwọn ìlú bí Greece, àwọn ìlú bí Turkey, àwọn ìlú bí Spain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìlú yìí dára láti máa lọ nítorí wípé a ó lè kọ́ ẹ̀kọ́ bí àwọn ènìyàn bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ àti àṣà àti ìṣe bí wọ́n ṣe máa ń ṣe gbogbo nǹkan ní àwọn ìlú yìí. Nítorí ìdí èyí, ó dára láti máa lọ sí orílẹ̀èdè mìíràn láti lọ sinmi.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdojúkọ jẹ́ nǹkan tí a máa ń gbá pàdé ní gbogbo ọ̀nà àti ní gbogbo ìgbà ní gbogbo àgbáyé. Oríṣiríṣi ìdojúkọ ni ó wà, àmọ́ ọ̀nà tí a bá gbà láti dojúkọ wọ́n ni yóò sọ bí a bá ṣe ṣe wọ́n sì. A máa ń ní ìdojúkọ láti ọ̀dọ̀ ẹni tí ó ni iṣẹ́, a máa ń ní ìdojúkọ láti ọ̀dọ̀ àwọn alábàáṣiṣẹ́ pọ̀, a máa ń ní ìdojúkọ láti ọ̀dọ̀ àwọn oníbàárà wa, a sì tún máa ń ní ìdojúkọ láti orí àwọn ẹ̀rọ tí a bá ń lò fi ṣiṣẹ́, bíi ẹ̀rọ ayára bí àṣá tí àwọn olóyìnbo ń pè ní kọ̀m̀pútà àbí ẹ̀rọ alágbèéká, èyí tí àwọn eléyìnbo ń pè ní fóònù. Oríṣiríṣi ìdojúkọ ni ó wà, àmọ́ a gbọdọ̀ rí dájú wípé gbogbo àwọn ìdojúkọ yìí a wò ó ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ kí a lè bá rí gbogbo iṣẹ́ tí a fẹ́ ṣe ní ọ̀nà tí ó yanjú. Tí a bá yanjú àwọn ìdojúkọ yìí, yóò jẹ́ kí iṣẹ́ wa kí ó lọ bí ó ṣe yẹ kó lọ. A ó sì rí èrè tó yẹ ká rí níbi àwọn iṣẹ́ wa yìí. Ó dára láti máa dojú gbogbo àwọn ìdojúkọ tí a bá rí ní ẹnu iṣẹ́ nítorí wípé yóò jẹ́ ká mọ iṣẹ́ wa ṣe. A ó sì tún lè máa bá àwọn oníbàárà wa sọ̀rọ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Oúnjẹ ọ̀sán jẹ́ oúnjẹ tí a máa ń jẹ níbi dédé agogo kan sí aago méjì. Àwọn oúnjẹ yìí ó sì jẹ́ oúnjẹ tí kò gbọdọ̀ wúwo jù. A lè jẹ ìrẹsì, àbí ká jẹ ẹ̀wà, àbí ká mú tíì, àbí ká jẹ àwọn èso tó pọ̀ lóríṣiríṣi. A lè mú ọsàn, a lè jẹ ọ̀gẹ̀dẹ̀, a lè jẹ guava, a lè jẹ ápù, àbí ká jẹ èso mìíràn. Oríṣiríṣi èso la lè jẹ ní ọ̀sán, àbí ká jẹ òkèlè bíi amala, ẹ̀bà, iyán, fùfú àbí irú oúnjẹ èyí tí ó bá wù wá láti jẹ. A sì tún lè lo orí ọbẹ̀ tó bá wù wá láti lò. Oríṣiríṣi àwọn oúnjẹ ni ó wà ní ọ̀sán tí a lè jẹ. Pàápàá jùlọ, a ò gbọdọ̀ jẹ oúnjẹ èyí tó bá wúwo jù nítorí pé a ó padà sí ẹnu iṣẹ́.

Ní ayé òde òní, kò sí ibi tí a ò tí lè ṣe iṣẹ́. Kì í ṣe dandan ni ká dé ilé iṣẹ́ kí a tó rí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ṣe. Àwọn iṣẹ́ kan wà tó ṣe wí pé a lè ṣe láti ilé àbí ká ṣe láti orí ibùsùn wa. Pápàá jùlọ, a gbúdọ̀ rí dájú pé àwọn ohun èlò kan wà dájú. Àwọn ohun èlò bí ẹ̀rọ ayárabíàṣá tí àwọn olóyìnbo ń pè ní kọ̀ǹpútà tàbí ká lo ẹ̀rọ alágbèéká èyí tí wọ́n ń pè ní fóònù. A sì gbúdọ̀ rí dájú wípé ẹ̀rọ ayélujára náà oun náà wà gẹ́gẹ́ bí àwọn èròjà tí ó jẹ́ kí àwọn ẹ̀rọ ìgbàlódé yìí ṣiṣẹ́ dáradára. Oríṣiríṣi ọ̀nà la ti le gbà ṣe iṣẹ́ láti ilé wa. Kì í ṣe dandan ni ká dé ilé iṣẹ́ kí a tó rí àwọn iṣẹ́ yìí ṣe. Ní ayé òde òní, a ti lè fi ìrọ̀rùn ṣe iṣẹ́ láti inú yàrá wa. A lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní orílẹ̀èdè mìíràn láti inú yàrá wa. A lè tẹ àtẹ̀ránsẹ́ tí à ń pè ní ímeelì láti inú yàrá wa. A sì tún lè ṣe èyí tí wọ́n ń pè ní fídíò kọ́ọ̀lu láti inú yàrá wa láti bá gbogbo àwọn oníbàárà wa sọ̀rọ̀ ní gbogbo ibikíbi tí wọ́n bá wà ní gbogbo àgbáyé. Ní ayé òde òní, iṣẹ́ ti rọrùn lọ́nà tí ó pọ̀. Iṣẹ́ sìti rọrùn ní ọ̀nà tí ó da gidigidi. Ó sì dára láti máa lo gbogbo àǹfàní yìí láti lè rí dájú wípé a lò ó kí iṣẹ́ wa kí ó lè yọrí sí ọ̀nà tí ó dára kí a sì lè máa bá àwọn oníbàárà wa sọ̀rọ̀ lóòrèkóòrè àti ní ìgbàkíígbà ní ibi tí ó bá ti wù wá.